Rárá o, mi ò tíì rí ìrìn-àjò náà rí àmọ́ ó wù mí. Kí èmi náà máa bẹ lára àwọn tí ó rin ìrìn-àjò náà because ìrìn-àjò rínrìn ó máa ń wù mí, mo sì máa ń gbádùn láti máa rin ìrìn-àjò. Síbẹ̀síbẹ̀ tí bá rí ẹni tí ó rán mi lọ sí ìrìn-àjò náà sí ìlú miran, yóò wù mí dáadáa tí inú mi yóò sì dùn sí i because ohun tí ó máa ń wù mí dáadáa ni pé kí n lọ mọ ibi tí mi ò mọ rí, kí n sì lọ rí àwọn nǹkan tí mi ò rí rí, kí n fi ìmọ̀ kún ìmọ̀ mi. Bó ṣe máa wù mí náà niyẹn.

Kí ì ṣe pé mo fẹ́ràn láti máa lọ sí ilé-iṣẹ́ náà, àmá o wù mí tí n bá sì rí ẹni tí ó gbé mi lọ àbí ẹni tí ń ó sì ń lọ. Kò sí oun burú n bẹ́ẹ̀, kò sí ni kò sí n tó burú n bẹ́ẹ̀, mi ò lọ. Tí n bá rẹ ni ó gbé mi lọ àbí, tí n bá rẹ ni ó sì ń lọ. N ò lọ, kò sí n tó burú n bẹ́ẹ̀.

N tí ń bẹ nínú àpò owó mi, àpò tí mo máa ń kó owó sí, owó náà ni màá ń kó ń bẹ, owó náà ni mo máa ń kó ń bẹ, nítorí tí wọ́n ṣe àpò náà fúnnu. Ṣùgbọ́n nígbà mí tí mo bá gbá wa, eh, ohun ìbánisọ̀rọ̀ àbí nọ́mbà ìbánisọ̀rọ̀ ènìyàn yìí máa ń kọ sórí paper, wọ́n sì sọ inú àpò tí mò ń kó owó sí. Tàbí tí mo bá ní ǹkan bí ìwé ilẹ̀, or ìwé tí ẹ́ ń kọ iṣẹ́, àpò owó mi ó jẹ́ ibi tí mo máa ń tọ́jú dáadáa sí ibi dáadáa.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèèrè ọ̀nà ibi tí mi ò bá mọ̀ lọ́wọ́ àwọn ènìyàn. Síbẹ̀ síbẹ̀ náà ke í ṣe gbogbo ọ̀nà tí ẹ̀yan bá ń lọ lè yẹn máa ń bèèrè. Nítorí pé ẹ̀yan máa ń, ẹ̀yin máa ń ṣàkíyèsí àwọn nǹkan kọ̀ọ̀kan bí ayé tí a ṣe wà ń ṣe wà. Kì í ṣe gbogbo nǹkan lẹ́yìn máa ń bèèrè. Àmọ́ ibi tí wọn ò bá mọ̀ kò sí ohun gbúru èèyàn ó bèèrè náà ni. So ẹni tí ń sì bá wọ́n ń bèèrè kì í sọ nu. Ayé, ẹni tí ó máa ń bèèrè ọ̀nà óhun o bá mọ̀, èèyàn máa ń bèèrè náà ni. So kò sí ohun gbúru ń bẹ, èèyàn máa ń bèèrè ọ̀nà náà ni.

Bẹ́ẹ̀ni, nígbà mi mo máa ń ṣiṣẹ́ ju wákàtí mi lọ torí tí iṣẹ́ bá pọ̀ńlẹ̀ tí mi ò sì ní ẹni tí ó fọwọ́ kun owọ́ mí, mo má ń ṣiṣẹ́ ju wákàtí tó yẹ lọ. Nígbà mi sì ni tí iṣẹ́ bá pọ̀ńlẹ̀ bí àsìkò ọdún táwọn yẹn sì ní lìlò rẹ̀. Dándán ni kí ń bá wọn parí iṣẹ́ wọn, dádá sì ni kí yànjú gbogbo tí ó bá bẹ́ nlẹ̀ kí èmi náà ba lè ráyè fún ara mi. So mo máa ń ṣiṣẹ́ kún ṣẹ́, mo sì máa ń fi tara tara mo máa fi ń ṣe ni.

Bẹ́ẹ̀ni, a máa ń lo ẹ̀rọ ìdáké jẹ nígbà tí ó bá yẹ kí ká ṣe bẹ́ẹ̀, a máa ń ṣe e, so kò síhun, kò síhun, kò sí ohun o búru n bẹ́ẹ́ tí nígbà ó bá ti yẹ ká ṣe e, á ṣe náa ni. So àwọn yẹn sì máa ń ṣe e, àmọ́ àwọn yẹn máa ń fẹ́ kọ́n máa ṣe sásiko tó yẹ, so kò síhun búru n bẹ́ẹ́, a máa ń ṣe náa ni.

Èdè tí èmi fẹ́ kọ́ nísinsìnyí ni èdè gẹ̀ẹ́sì. Nítorí pé èdè gẹ̀ẹ́sì ni gbogbo orílédé máa ń lò ó kí nìkan ní ọ̀pọ̀ àwọn orílédé ọ̀nà máa ń lò. Àwọn akẹ́kọ̀ọ́ náà kò sí mí ẹni ṣe lè ṣe ní ilé ìwé. Èdè gẹ̀ẹ́sì ni wọ́n fi ń kọ wọn lẹ́kọ̀ọ́. Àti pé èmi náà gẹ́gẹ́ bí mo ṣe rà báyìí lábúlé tí a kò lè sọ gẹ̀ẹ́sì, èmi ní ṣe ó ṣe ẹ́ kí èmi náà lọ lè kọ́ èdè gẹ̀ẹ́sì kí èmi náà bá lè fi yanjú ní òde òní táa wà yìí.

Ah! Ohun tí èmi fẹ́ràn jù lórí pizza ni àwọn, àwọn èlò tí wọ́n máa ń fi ṣẹ́rí rẹ̀ hun, o máa ń dùn-ún àti àwọn ẹran tí wọ́n máa ń fi síi, tí wọ́n fi ń ṣẹ́rí rẹ̀ hun. Tí mo bá ṣe ń ya jẹ báyìí, bẹ́ẹ̀ ni se máa ń kó àwọn èlò rí rẹ̀ jẹ àti àwọn ẹran tí wọ́n máa ń kó rí rẹ̀ hun. Ìgbà mìíràn sì ní tí wọ́n bá fẹ́, èyí tí wọ́n bá fẹ́ yí àwọn èlò sí, ni sì máa ń kó ẹran rí rẹ̀ jẹ. Ó tẹ̀ wá sí bẹ́ẹ̀ ṣe ara pizza jẹ́ kí wọ́n yí fèrè sí abẹ́ yìí tí wọ́n máa ṣe ní agbègbè ilé lókun ba hun. But tó gbe tí wọ́n bá ṣe, gbogbo tí èmi bá ṣe rí, bá ṣe ń jẹ ẹran rí, mo tẹ̀ fẹ́ràn àwọn tí wọ́n, àwọn ẹran tí wọ́n bẹ́ẹ̀ le rí rẹ̀ hun ni mo ń fẹ́ràn rẹ̀ dáadáa.

Èmi máa ń fi aṣọ ìbora mo máa ń fi bora tí mo bá ń sùn nítorí pé òtútù máa ń mu ngbà mí. Ìgbà mí sì ni tí bá sì tan afẹ́fẹ́ ilé ìbò òún, i máa ń wọra dáadáa. So èmi máa ń fa aṣọ bora kó òtútù báà lè máa wò mí lára. Ti òtútù bá ti wò mí lára báyìí, ibà máa ń sábà se mí ni. So mo máa ń ta-- mo máa ń sábà, mo máa ń sábà bora kó òtútù bá lè máa mú mi. Ìgbà mí sì ni tí ń bá bora sì ni tí ń bá, tí ń bá ti jí báyìí, ara mi oohun gbádùn rara ni o. So láti avoid gbogbo iru ńkan bá, èmi máa ń bora ni kí n tó sùn.

Wákàtí mẹ́wàá, òun ni a máa fi ń ṣiṣẹ́ ní ojúmọ́. Tá bá ti jáde lọ, kò sí bó ṣe lè ṣe pẹ́ tó wákàtí mẹ́wàá náà ni, náà ni a máa fi ń ṣiṣẹ́. So tá bá ti jáde bá òun, taa ti, taa ti, taa ti ṣiṣẹ́ láti òwúrọ̀, taa ti jáde láti òwúrọ̀ títí di ọwọ́ ọ̀sán mo ìrọ̀lẹ́ n, a ti parí n tán se, a sì máa padà bo wá lé. Gbogbo ẹ̀ náà kì í ju wákàtí mẹ́wàá un náà lọ. Wákàtí mẹ́wàá náà ni a máa fi ń ṣiṣẹ́.

Ah! Èmi máa ń jìyàn dáadáa o, mo fẹ́ràn kí n máa jìyàn dáadáa. Torí pé tí ẹnikẹ́ni bá gbé ń tí ò sí lọ́nà wá fún mi àbí ọ̀rọ̀ tí ò sí wá bé mi àbí ọ̀rọ̀ tí ò níí, tí ò ṣe pàtó tó bá wá gbé wa bé mi, èmi ò jìyàn rẹ o. Ọ̀rọ̀ tí ń bá sì mọ̀ ń pa rẹ̀, tí ẹnikẹ́ni bá gbé wá tí ò ṣe, tí ò sì sọ bí ẹni pé ó ṣe yẹ kó ṣe sọ, èmi yóò sọ fún un pé ka bá nǹkan lọ ṣe rí, ó bó ṣe rí bó ṣe rí le léyìí o, èmi ò jìyàn rẹ̀ dáadáa. Èmi sì máa ń jìyàn.

Kín ṣe pé mo fẹ́ràn rẹ̀ lọ títí bá náà o, wò kò sí ohun ọ ṣe, a gbúdọ̀ máa yebẹ̀ wò lẹ́kọ̀ọ̀ kan náà ni, a gbúdọ̀ máa ṣe irun kan bá náà ni. Gbigbe bẹ́ẹ̀ n fẹ́ràn, bẹ́ẹ̀ n o fẹ́ràn rẹ, eyin o n lọ náà ni. Se kilo wa wa n bẹ, n gba tó jẹ́ wípé àwọn ìyókù náà ti n ṣe, so àwa náà o ṣe náà ni, so kò sí ní o burú n bẹ́ẹ̀ ṣá, but ko mo wa pọ̀ jù, ti i ba n sepe aṣejù n náà ni o dá.

Ah ìbéèrè rẹ, n ṣe ni mo àmì ìràwọ̀ mi, mọ mo àmì ìràwọ̀ mi, èèyàn dúdú le mi jẹ́, n òun ò pupa, mo sì mọ̀ pé dúdú tí mo jẹ́, dúdú tí mọ n wù àwọn èèyàn ni, dúdú tí n sì ma n dán gidi ni tèmi, ṣo ke ṣe dúdú tó jẹ́ pé olúwarẹ̀ o rí yo wa riba kan, àmì ìràwọ̀ mi dúdú náà ni, dúdú tó sì wù mí, dúdú tí n sì n fẹ́ ni fẹ́, tí n sì n fẹ́ ni fẹ́ rẹ, bẹ́ẹ̀ ná ni dúdú tẹ mi ṣe rí.